Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi lọ́pọ̀ ìgbà torí pé mo mọ̀ pé ìbáṣepọ̀ dáadáa ló ń jẹ́ kó rọrùn fún iṣẹ́ láti lọ dáadáa. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ pọ̀ mo mọ àwọn èèyàn, ó ṣe pàtàkì fún mi láti mọ ìwà wọn, bí wọ́n ṣe ń ronú àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́ kí n lè mọ bí mo ṣe lè bá wọn ṣiṣẹ́ láìsí ìṣòro. Ìwádìí yìí máa ń ràn mí lọ́wọ́ láti yàgò fún àìṣẹ̀lẹ̀, ìjà tàbí ìbànújẹ́ tó lè dìde láàárín wa. Mo tún máa ń wo ìtàn iṣẹ́ wọn, bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń bowọ fún àkókò àti bí wọ́n ṣe mú ojúṣe tí a lè fi lé wọn lọ́wọ́. Gbogbo èyí ṣe pàtàkì rí. Mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn tó ní ìfọkànsìn, ìgbọ́ra àti ìmúra tán láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan. Nígbà tí mo bá mọ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi dáadáa, ó máa ń jẹ́ kí ń ṣe, ó máa ń jẹ́ kí iṣẹ́ lé rọrùn, kí ìbáṣepọ̀ wa túnbọ̀ lágbára àti kí àbájáde iṣẹ́ wa dúró jùlọ.

Ìgbà tí mo kẹ́yìn ìrìnàjò fún iṣẹ́ ni àkókò tí à ń ṣe iṣẹ́ pàtàkì kan tó nílò kí n lọ sí ìlú mi láti pàdé àwọn alábáṣiṣẹ́pọ̀ àti láti sètò àwọn ọ̀nà iṣẹ́ kan ní ojú kan. Ìrìnàjò yẹn ṣe pàtàkì fún mi gan torí pé kí iṣẹ́ pé mo kán lò láti ṣe iṣẹ́ nìkan ṣùgbọ́n ó tún fún mi láyè láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti rí bí iṣẹ́ ṣe rí lọ ní àyíká tó yàtọ̀ sí tèmi. Ṣáájú ìrìnàjò náà mo ṣe àkópọ̀ dáadáa, mo ṣètò àkókò mi mo sì rí i dájú pé gbogbo ohun tí mo nílò fún iṣẹ́ wà lọ́wọ́ mi. Nígbà tí mo dé ibẹ̀, mo ko mo kopa nínú ìpàdé, mo bá àwọn ènìyàn tuntun ṣiṣẹ́ mo sì rí pé ìrìnàjò náà ń ri ran mi lọ́wọ́ láti túnbọ̀ lóye iṣẹ́ mi dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé ìrìnàjò ísẹ lẹ rẹ ni, mo rí pé ó tún fún mi ní ìrírí ìmọ̀ àti ìbáṣepọ̀ tuntun. Nígbà tí mo pade sílẹ̀, mo ní ìtẹ́lọ́rùn pé ìrìnàjò yẹn jẹ́ ohun tó wúlò torí pé ó mú kí n túnbọ̀ lágbára nínú iṣẹ́ mi kí n sì lo ohun tí mo kọ́ sí ìdàgbàsókè iṣẹ́ ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpa rí ó sì jẹ́ ìrírí tí ó kún fún ẹ̀kọ́ àti ìfarahàn. Nígbà àkókò tí mo gun alùpùpa, mo rí pé ó nílò ìfarabalẹ̀ púpọ̀ torí pé ìwọ̀n ara ẹni, ìdàkejọ kan àti ìtẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ohun pàtàkì gan-an. Mo lè kọ́ láti máa sọ̀rọ̀ lórí òpópónà, láti mọ ìlànà òpópónà àti láti ka ìhùwàsí àwọn awakọ̀ mìíràn dáadáa torí pé gbogbo èyí ń ran ẹni lọ́wọ́ láti yàgò fún ẹrú. Mo tún kọ́ pé ṣíṣe ìmúra tò pé ṣe pàtàkì gan nígbà tí a bá fẹ́ gun alùpùpa. Àwọn ìdáàbòbò bí ẹlẹ́mẹ̀ǹtì àsọ̀ tó bójú àti bàtà tó dára jẹ́ kí ẹni tí a bójú bí mo ṣe ń gun. Mo mọ̀ ní ìmọ̀lára ìfẹ́ṣùnmọ́lá àti òmìnira díẹ̀ ṣùgbọ́n mo rántí pé ààbò ni ohun tó ṣe pàtàkì jù lọ.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ mi iṣẹ́ mi ṣíṣe dá lórí ìbáṣepọ̀ rere, ìbáwọ̀ àti ìbánisọ̀rọ̀ tó kedere. Mo mọ̀ pé ibi iṣẹ́ kì í ṣe ibi tí à ń fi ara ẹni nìkan ṣiṣẹ́, ṣùgbọ́n ibi tí à ń ṣiṣẹ́pọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan. Nítorí náà, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíni àti ìfarahàn rere sí gbogbo ẹlẹ́gbẹ̀ mi kí n lè dá ìbáṣepọ̀ tó da sílẹ̀ láàrin wa. Nígbà tí a bá ń ṣiṣẹ́pọ̀, mo máa ń fetí sí ìmọ̀ràn àti èrò wọn, torí pé mo gbọ́dọ̀ pé gbogbo ènìyàn ní ohun kan tí wọ́n fi kún iṣẹ́. Mo tún máa ń sọ èrò tèmi lọ́nà tó rọrùn láì jẹ́ kí ó dàbí ẹni tó pé mo ń fọwọ́ pa ẹlòmíràn. Bí ìrì jiyàn bá bá dé, mo máa ń gbìyànjú láti yanjú rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ kéékèèké àti ìmúra sí ìpinnu tó dára kó má bà á jẹ́ fún ìbáṣepọ̀ wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin gan, torí pé kíkọrin jẹ́ kí n tún ìmọ̀lára inú mi jẹ, ó sì ń fún mi ní ìtúnnu ọ̀kan nígbàtí mo bá n kọrin. Ó dàbí ẹni pé gbogbo ìrora tàbí ìrọ̀nú tó wà lọ́kàn mi dínkù díẹ̀díẹ̀. Kò ṣe pàtàkì bóyá mo n kọrin dáadáa tàbí rárá. Ohun tó ṣe pàtàkì fún mi ni pé kíkọrin ń jẹ́ kí n ní ayọ, ó sì ń jẹ́ kí n ní ìtara. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa n kọrin nígbàtí mo bá wà nìkan bí ẹni ilé, nígbàtí mo bá ń ṣiṣẹ́ ilé tàbí nígbàtí mo bá fẹ́ ń sin. Orin ń jẹ́ kí àyíká dàbí ẹni pé ó rọrùn síi, ó sì mú kí iṣẹ́ tí mo n ṣe máa dà mí lórí. Nígbà mìí, mo lè kọrin pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí níbi ayẹyẹ, torí pé ó ń jẹ́ kí ìbáṣepọ̀ lágbára kí ayọ sì làrín wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìgbésókè torípẹ́ mo gbàgbọ́ pé ìdàgbàsókè ẹni kì í wá láti inú ìrònú ẹnìkan ṣoṣo. Nígbà tí mo bá bá àwọn èèyàn jí òróró lórí bí a ṣe lè ṣe àtúnṣe, bí a ṣe lè mú iṣẹ́ tàbí ìgbésí ayé ẹni duro sí ìpele mi, mo máa ń gbìyànjú láti fetí sí ìrírí wọn àti èrò wọn dáadáa. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti rí ohun tuntun tí èmi o fúnra mi kọ́ rí tẹ́lẹ̀. Mo máa ń pín èrò tèmi lórí lọ̀nà tó rọrùn àti tó dá lórí ìmọ̀ràn ki n lè lórí fífi ara ẹni hàn pé mo mọ́ ju ẹlòmíràn lọ nípa ìbánisọ̀rọ̀ bẹ́ẹ̀, a lè dá àwọn àfojúsùn kedere sílẹ̀, a lè mọ ìgbésẹ́ tí a nílò láti gbé kí ìdàgbàsókè lè ṣẹlẹ̀. Nígbà mìí, ijí róró èrò ìgbésókè lè jẹ́ pa káṣàyẹ̀wò ohun tí kò ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ kí a sì rí bí a ṣe lè ṣe dára sí lọ́jọ́ iwájú.